Báwo ni mo ṣe máa ń tọrọ àforíjì? Bí mo ṣe máa ń tọrọ àforíjì, ó pín sóríṣìíríṣìí ọ̀nà. O ní láti ṣe pẹ̀lú irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Bóyè mi ni mo jẹ̀bi, bóyá ẹni náà ló jẹ̀bi. Àmọ́ tó bá jẹ́ pé èmi ni mo jẹ̀bi, a máa yá mi lára láà rín ọjọ́ kan sí ọjọ́ méjì láti lọ bá ẹni náà kí n bẹ́ ẹ kó má bìí nùú fún nǹkan tí mo ṣe. Kí n bẹ́ ẹ pé kó má bìí nùú. Àmọ́ tó bá jẹ́ pé ẹni náà ló jẹ̀bi, a máa lọ̀ mi lára. A máa lọ̀ mi lára láti lọ bá ẹni náà pé kí n má a tọrọ dáríjí ẹ̀ṣẹ̀ fún nǹkan tí mi ò ṣe. Ó máa lọ̀ mi lára. Àmọ́ tó bá ti ń tó bí ọ̀sẹ̀ méjì, ọ̀ṣẹ̀ mẹ́ta, oṣù kan, à mi ò fẹ́ ká máa yan odi. Mi ò ní ìfẹ́ sí ká máa yan odi. Mi ò ní ìfẹ́ sí ìjà jíjà. Mi ò ní ìfẹ́ sí kọ́kan mi máa korò sí ìyàn. Tó bá ti wá ń pẹ́, mà á ṣẹ̀ lọ bá ẹni yẹn pé ohunkóhun tí ìbá àwú kò ṣẹlẹ̀ kó má bìí nùú. Èmi mo ṣẹ̀ ọ́, ìwọ lo ṣẹ̀ mi, ó yá má bìí nùú. Àmọ́ ẹni tó mọ̀ pé agídí ló ń lò, tó mọ̀ pé òun ló ń jẹ̀bi mi, ẹ́ rí ọ̀kan á jẹ́, òun ń fúnra rẹ̀ nígbà tí màá tí ń pè, tí n tí ń sọ irú àwọn ọ̀rọ̀ báyìí, òun ń fúnra rẹ̀, a ti máa sọ pé ó yá má bìí nùú, má bìí nùú, má bìí nùú. Nítorí pé ìjà ọ̀dọ́ là, a kì í ń wá ọ̀tà kún ọ̀tà. A máa ń wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ni.

Ìgbà mélòó ni ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ mà ń gba? Iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ plumber ni mò ń ṣe. Plumbing mi, kì í ṣe iṣẹ́ tó fàyè gba kí n ní ọ́fíìsì. Lo titọ́na owó ni ò sí. Mi ò bá ní ọ́fíìsì àmọ́ iṣẹ́ tí mò ń ṣe, láti ilé ni mo ti máa ń lọ. Mi ò ní ọ́fíìsì. Erọ àgbéká mi, erọ fóònù mi, orí íńtánẹ́ẹ̀tì ni ọ́fíìsì mi wà. Lórí Facebook, Instagram, TikTok àti Twitter. Ibẹ̀ ni mo fi ṣe ọ́fíìsì àti orí WhatsApp bẹ́ẹ̀ ni. Nítorí ìdí èyí, tí mo bá fẹ́ lọ ṣiṣẹ́ kì í ṣe pé ibi kan pàtó ni mò ń lọ. Ibi tí n bá lọ léènì, ibẹ̀ kọ́ ni màá lọ lọ́la. Àfi tó bá jẹ́ pé iṣẹ́ tó gbòòrò, tí mò ń ṣe, tó gba bí i ọ̀sẹ̀ mélòó kan kí n tó parí iṣẹ́ eyọ̀ kan. Àmọ́ tó bá jẹ́ pé iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni, nítorí pé kì í ṣe pé ọ́fíìsì ni mò ń lọ. Mi ò lè sọ pé wákàtí, àbí ìṣẹ́jú báì ni màá lò kí n tó dé ibi iṣẹ́. Torí pé kì í ṣe ibi kan náà ni mò ń lọ lójoojúmọ́. Ibi ọ̀tọ̀ọ̀tọ̀, ibi tí wọ́n bá ti nílò ìṣe mi ni màá ń darí sí.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ tó, á pọ̀ tó lítà méjì sí mẹ́ta. Ní òtítọ́ àti ní òdodo, àwọn òyìnbó sọ pé omi tí ènìyàn ní láti máa mu lójúmọ́ kan kó yẹ kó máa tó lítà márùn-ún. Àmọ́ mi ò níí parọ́, èmi kì í mu tó bẹ́ẹ̀. Èmi kì í mu tó bẹ́ẹ̀. Bóyá tó oungbẹ̀ ba wà gbẹ mí gan-an, mo lè sọ pé máa mu lítà bí mẹ́ta lójúmọ́ kan. Èmi kì í mu tó lítà márùn-ún. Mi ò lè mu tó lítà márùn-ún. Ìdí rẹ̀ sì ni pé, ẹ́, omi, omi ọlọ́ra ni màá ń sábà mu, èyí tá ń pè ní pure water. Ẹ̀, omi ọlọ́ra kan sì ni bí 50cl, ìdajì lítà kan. Tí n bá sì máa jẹun, mi ò lè mu ju omi ọ̀rá méjì lọ. So tí máa fi parí iṣẹ́, mo lè máa mu ju ọ̀rá mẹ́rin lọ. Tí n bá délé náà, bóyá mo fẹ́ jẹun àbí nǹkan, mi ò lè mu ju ọ̀rá méjì lọ. Pátápátá ẹ, bóyá kí àṣà pá gbogbo ẹ̀ pọ̀ sí ọ̀rá méje. Tá bá sì wo ọ̀rá méjejẹ òun, gbogbo rẹ̀ á jẹ́-- tá bá fi 50cl lọ́nà méje, gbogbo rẹ̀ á jẹ́, ẹ́, 3.5 litres. Nítorí ìdí èyí èmi kì í mu tó four liters. Bí ó pọ̀ jú náà ni omi tí mò ń mu lójúmọ́ kan ni 3.5 litres.

Orin wo ni mo fẹ́ràn jù? Orin Wandekoo R&B o ni mo fẹ́ràn jù. Olólùfẹ́ Wandekoo ló kọ. Oóóó ó jẹ́ orin tó ti pẹ́ díẹ̀ o. O ti pẹ́ o. Tí a bá ní ká wò ó ti lé ní í yẹ kó ti lé lọ́dún, bóyá bí ọdún mẹ́wàá sẹ́yìn tó ti kọ orin náà. Olólùfẹ́, mo nífẹ̀ẹ́ orin náà gidigidi. Mo ni fé orin náà.

Èso wo ni mo fẹ́ràn láti máa jẹ ju? Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju ni èso ápù. Kì í ṣe pé òun ni mó ló dùn jù lẹ́nu mi láti jẹ o, àmọ́ òun ni mo fẹ́ràn jù láti máa jẹ torí pé kí ni, ó ní oríṣìíríṣìí ohun tó ń ṣe nínú ara, tó ń fún èèyàn ní ìlera ara. Àwọn òyìnbó máa ń sọ̀rọ̀ kan pé one apple a day keeps the doctor away. Ó wà lára nǹkan tó jẹ́ ní ìfẹ́ ápù gidigidi. Mo nífẹ̀ẹ́ ápù, òun ló máa ń wù mí kí n máa jẹ ní gbogbo ìgbà torí ó ní àwọn èròjà tó ń ṣiṣẹ́ nínú ara tó máa ń mú àìsàn kúrò ní ara.

Nígbà wo ni mo lọ wo eyín mi kẹ́yìn? Ìgbà tí mo lọ wo eyín mi kẹ́yìn ni ó ti pẹ́ díẹ̀, àti lé lọ́dún márùn ún báyìí. Àmọ́ ìgbà tí ìjàmbá kan ṣẹlẹ̀ tí eyín mi fi yọ nígbà yẹn, ni mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà eyín lóòrèkóòrè. Ìgbà tí mò ń sọ yi ati lé ní àti lé lógun ọdún sẹ́yìn tí eyín mi yọ nígbà náà. Ó wá jẹ́ nǹkan ìtìjú fún mi. Àh! Mi ò ní lè sọ̀rọ̀ dáadáa torí mi ò fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé eyín mi ti yọ. Ohun tó gbé mi lọ sọ́dọ̀ dókítà, dókítà eyín rè é tí mo lọ pé kí wọ́n bá mi wa n nǹkan ṣe sí i. Nígbà tí mo dé bẹ̀, wọ́n ṣe surgery fún mi. Wọ́n ṣe plastic surgery fún mi, èyí tí màá ma wọ̀ ṣe eyín. Kódà ó sì wà lọ́wọ́ mi di ení bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ó po oríṣìíríṣìí tí mo ṣe nígbà yẹn, àwọn kan sọnù, ẹ́ ìkan bàjẹ́, ìmí tún bàjẹ́, bo ìgbà tó yá mo wá ṣe kan. Ó dá pé iyen, wọ́n ṣe iyen dáadáa. Ó sì wà lọ́wọ́ mi di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí láti bí ogún ọdún sẹ́yìn. Ó sì wà lọ́wọ́ mi, mi kò kí ń lò mọ́ ni torí kìí jẹ́ kí ń feel free bákan. Bẹ́ẹ̀ ni.

Ìgbà mélòó ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná? Ẹ̀mi kì í fẹ́ kí fóònù mi gbóná, àmọ́ torí pé èèyàn ń lo fóònù, èèyàn ń lo fóònù, èèyàn ń tẹ́tẹ́tẹ́, òun ló máa ń fa kí fóònù gbóná. Kì í si ṣe pé fóònù kan dédé gbóná. Kódà kí èèyàn mọ̀ pé lórí fóònù, kó mọ̀ pé lórí fóònù, kò ní kí fóònù gbóná. Ǹkan tó ń fa kí fóònù gbóná, òní tí èèyàn bá ti tan data tó ti wà lórí íńtánẹ́ẹ̀tì, kódà mí lè ṣàlàyé ǹkan tó máa ń fa ǹkan. Tó bá ti wà lórí íńtánẹ́ẹ̀tì tó ti ń browse, ìyẹn ló máa ń fa tí fóònù fi máa ń gbóná. Tí èèyàn bá dẹ́rè ti ń pẹpẹpẹpẹ lórí fóònù tó ti ń lò bí wákàtí, wákàtí, wákàtí, wákàtí, wákàtí, ẹhẹn, fóònù á bẹ̀rẹ̀ sí ní gbóná nítorí pé ó ti lò ó pẹ́, ó ti pẹ́ lórí lílò rẹ̀. Àwo ló máa ń fa kí fóònù gbóná ní àìmọye ìgbà. Ǹkan tí mo ti fura sí tí mo ti ṣàyẹ̀wò lórí ẹ̀ dáadáa ni, mo rí i pé kì í ṣe pípè, pé èèyàn ń gba ìpè àbí èèyàn ń pé èèyàn, òun ló ń fa tí fóònù fi ń gbóná. Àmọ́ torí pé èèyàn ń lo íńtánẹ́ẹ̀tì, bí èèyàn bá ti tan data tó ti pẹ́ lórí rẹ̀ fún bí wákàtí méjì, mẹ́ta, ẹhẹn, fóònù á bẹ̀rẹ̀ sí ní gbóná. Tó kódà kó jẹ́ fóònù tó ṣẹ̀ẹ́rà náà, tó bá pẹ́ lórí íńtánẹ́ẹ̀tì jù, fóònù náà á bẹ̀rẹ̀ sí ní gbóná. Gbigbóná rẹ̀ lè máa wá pọ̀ ò, àmọ́ yóò gbóná.

Ṣé mo máa ń fi aṣọ ìbora bo ara mi nígbà tí mo bá ń sùn? Mo máa ń fi bora, mo máa ń fi bora dáadáa, àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà torí, torí ooru ni kò ṣe jẹ́ gbogbo ìgbà. Mo sì jẹ́ ẹni tí maa ń láàgùn dáadáa. Mo máa ń láàgùn gan, nítorí pé tí mo bá ń sùn, mi n fẹ́ láàgùn, òhun ni mi ṣe ń lo aṣọ ìbora nígbà mìíràn. Kódà tí mo bá ti láàgùn báyìí, màá ta jí torí mi ò fẹ́ kí n máa láàgùn, ko wù mí rárararárárara. Màá ta jí, màá se máa fẹ́ ara, màá nu ara kí n tó lè sùn padà. Màá ta jí ni sá. Àmọ́ tí òjò bá rọ̀, ehẹ́n, tàbí tí iná bá wà, tatẹ́gùn fẹ́ dáadáa, ìgbà yẹn ni mo máa ń bora. Kódà tí mo bá fẹ́ sùn, mi kì í wọ aṣọ sùn torí ooru náà sì ni. Torí kí n má ba à láàgùn, òhun ní ò kí ń jẹ́ kí n wọ aṣọ sùn, òhun ní ò kí ń jẹ́ kí n bora. Àmọ́ tójo bá rọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ, tàbí tá bá wà nínú ọyẹ́ tàbí tatẹ́gùn bá ń fẹ́ tí fáànù ń fẹ́ torí iná wà, ìgbà yẹn ni mo le bora sùn.

Yàrá wo nínú ilé mi ni mo fẹ́ràn jù? Pálọ̀r mi ni mo fẹ́ràn jù láti máa wà jù. Bẹ́ẹ̀ni torí ibẹ̀ ni gbogbo nǹkan tí mo nílò wà jù. Yàtọ̀ sínú yàrá tó yẹ pé bẹ́ẹ̀dì, orí ibùsùn àti wardrobe ló wà bẹ̀. Àmọ́ nínú sitting room mi, ibẹ̀ ni tífì mi wà, ibẹ̀ ni mo máa ti ń ṣáàjì fóònù, ẹ́ àga jókòó, àga tí mo le sùn lé lórí, àga tí mo le fi ṣiṣẹ́, sitting room ni gbogbo rẹ̀ wà. Ẹ̀ mo níìfẹ̀ sí àti máa wà ní sitting room mi ju inú yàrá ìbùsùn lọ.

Ṣé mo máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Fìlà fún aṣọ jíǹsì, polo àti jíǹsì. Mo ní rẹpẹtẹ, mo sì ní oríṣìíríṣìí àwọ̀ rẹ̀. Fìlà fún aṣọ ẹbí, aṣọ bùbá, aṣọ Yorùbá, ìyẹn táa ń pè ní Native wear. Mo ní àwọn iyún náà lórisìíríṣìí. Mo tì e fẹ́ràn àti máa wọ fìlà tí mo bá ń jáde inú torí a máa ń mú mi rẹwà. Bẹ́ẹ̀ni, a máa ń mú mi rẹwà. Mo nìfẹ́ sí i dáadáa.

Ṣe mo jẹ ẹni tí kò kí ń jẹ ẹran? Èmi a máa jẹ ẹran o, èmi kì í ṣe ẹni tí kò kí ń jẹ ẹran. Mò ń jẹ ẹran, mò ń jẹ ẹja, mò ń jẹ ẹyin, mò ń jẹ chicken, mò ń jẹ oríṣiríṣi ẹran inugbó mò ń jẹ. Bẹ́ẹ̀ ni, èmi kì í ṣe ẹni tí kò kí ń jẹ ẹran. Èmi ṣe ẹni tí ó ń jẹ ẹran rárárarara. Ǹkan tó bá ti jẹ́ bí ẹran bí ẹran. Àfi ajá, mi ò kí ń jẹ ajá, mi ò kí ń jẹ ológbò, mi ò kí ń jẹ àwọn yẹn. Àmọ́ ẹran oríṣiríṣi, ẹran màlúù, ẹran ògúnfe, ẹran ejò, ẹja, Chicken, Turkey, gbogbo ǹkan bẹ́ẹ̀ yẹn mò ń jẹ dáadáa.

Ṣé mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ dáadáa, torí pé ìmọ́lẹ̀ òwúrọ̀ a máa gbéyàn lára, a máa, a máa gbéyàn lára láti tètè múra, láti fẹ́ jáde. Ìmọ́lẹ̀ òwúrọ̀ a máa ràn o létí pé àkókò ti yá láti mu tajérò, láti lọ ṣiṣẹ́. Nítorí náà mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ.

Ṣe mo máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa, mo máa ń ṣe àtúnlo nǹkan dáadáa bíi shaving stick, ẹ́, ọ̀rá, ọ̀rá ta fi ń rà ǹkan wálé, ẹ, ike, ike ìrọ̀mi sí ike tó bí table water, tóyinbo n pè n table water. Àwọn ike disposable plate, ǹkan bẹ́ẹ̀ lóríṣiríṣi ni mo máa ń ṣe àtúnlo wọn, tí n bá ti r, tí n bá ti rà wọ́n, tó yẹ pé ẹlòmíò kan sọ nù yẹn èmi kì í sábà sọ nù. Bíi irú ike table water tí n bá ti mu omi inú rẹ̀ tán, mi ò kí ń ṣábà sọ nù. Ó ṣì máa ń wúlò fún àwọn ǹkan mi bíi ǹkan tí mo fẹ́ rọ epo sí, ǹkan tí mo fẹ́ rọ òróró sí, oríṣiríṣi bẹ́ẹ̀. Then Ọ̀rá, ọ̀rá tí mo fẹ́ rà ǹkan wálé, tí mo fi gbé ǹkan wálé, mi kí ń sọ wọ́n nù. Mo máa ń kó wọn jọ ni, ó ti ẹ pọ̀ dáadáa lọ́wọ́ mi. Torí ọjọ́ tèmi nà bá máa tún gbé ǹkan jáde láti ilé, bóyá mo mú ǹkan lọ síbi kan, màá tún lò. Nítorí ìdí èyí mo máa ń tún ǹkan lò dáadáa, èmi kì í ṣábà sọ ǹkan nù bẹ́ẹ̀. Àti shaving stick náà, tí bá ra shaving stick, mo lè lò ó dáadáa. Èmi tí ẹ mọ̀ nkan lò náà tó jẹ́ pé àwọn èèyàn náà sì máa ń sọ pé mo mọ̀ nkan lò. Èyí tí àwọn òyìnbó n pè maintenance, mo mọ̀ nkan lò dáadáa. Shaving stick mo lè lò lò lò lò lò lò. Ó dìgbà tí abẹ, abẹ́ inú rẹ̀ tó bá tó kú kí n tó sọ nù.

Báwo ni mo ṣe má n ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Bí mo ṣe má n ṣe ìbáṣepọ̀ ojú náà kojú pé, àwọn tí mo rí pé o lọ́gbọ́n lórí inú wọn pé yíyan lè ṣiṣẹ́ ò túmọ̀ sí pé yíyan o lọ́gbọ́n lórí. Àmọ́ àwọn tí mo rí pé o lọ́gbọ́n lórí, tára rè sí ń balẹ̀, màá sún mọ́ dáadáa, a máa jọ ń sọ̀rọ̀, a jọ ń ṣe nǹkan pọ̀. Bẹ́ẹ̀ ni, ibi tó olúkálúùkù bá jẹ mọ́, ibẹ̀ ni màá fi sí. Ibi tó olúkálúùkù bá-- ibi tí ọ̀rọ̀ olúkálúùkù bá jọ mọ́, ibẹ̀ ni màá fi olúkálúùkù sí. Torí àwọn kan wà tó jẹ́ pé ẹ̀kan jọ ṣeré ni lẹ́nu iṣẹ́, tí a bá ti parí iṣẹ́ kò sí nǹkan tó fẹ́ pa á pọ̀. Àmọ́ àwọn kan wà tó jẹ́ pé wọ́n lọ́gbọ́n lórí, wọ́n sì lọ́gbọ́n lórí, wọ́n sì lọ́gbọ́n ìwà. Àwọn tí òyìnbó ń pè ní matured people. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni màá sún mọ́. To je pé a lè sọ̀rọ̀ lẹ́nu iṣẹ́, a lè sọ̀rọ̀ tí a bá parí iṣẹ́, à ń fọ̀rọ̀ lọra wa, à ń fúnra wa lámọ̀ràn. Bẹ́ẹ̀ ni, ọ̀bọ olúkálúùkù bá ṣe gbẹ́ra rẹ̀, irú ìwà tí olúkálúùkù mọ́ òwu, òun ni ó jẹ́ mọ bí mo ṣe fẹ́ irú ìbáṣepọ̀ tí mo fẹ́ ní pẹ̀lú olúkálúùkù wọn.

Báwo ni mo se máa ń dáàbò bo ààyè kọ̀ọ̀kan mi lórí íńtánẹ́ẹ̀tì? Bí mo se máa ń dáàbò bo ààyè kọ̀ọ̀kon mi lórí íńtánẹ́ẹ̀tì ni pé mo máa ń lo password, password tí ẹnikẹ́ni o kàn lè dédé túwò láti fi dáàbò bo, àwọn, àwọn profile mi lórí íńtánẹ́ẹ̀tì. Bóyá lórí Facebook ni o, bóyá lóríí, bóyá lórí Instagram ni o tàbí lórí TikTok tàbí lórí email mi àbí àwọn àwọn message tí mo ń fi ránṣẹ́ àbí tí mo ń gbà. Bẹ́ẹ̀ ni, àti lórí gbogbo nǹkan tí mo ṣà ń ṣe lórí íńtánẹ́ẹ̀tì ṣà, torí ayé gbegẹ, àwọn scammer wọ́n ti pọ̀ ju èèyàn tó ń ṣe scam gan lọ.

Kí ni mo má a ń gbọ́ nígbà tí mo bá wà nínú ọkọ̀? Nǹkan tí mo máa ń gbọ́ nígbà tí n bá wà nínú ọkọ̀ ni orin. Torí te mo bá ti fẹ́ jáde, má a mú fóònù mi àti earpiece mi dání. Tí n bá ti wà inu ọkọ̀, láti máa ma gbọ́ àwọn ẹjọ́ wẹ́wẹ́ oríṣìíríṣìí táwọn, eeh, èrò inú ọkọ̀ ń rò, mà á fi earpiece mi sẹ́tí, mà a máa gbọ́ orin ni. Aìmọye ìgbà bí mo ti máa ń ṣe ní. Torí mi ò fẹ́ àròyé, mi ò fẹ́ jọ́, mi ò fẹ́ wàláà, mi ò fẹ́ jà. Nítorí idí èyí, bí ẹ bá ti wọ inú ọkọ̀, orin ni mo má a ń gbọ́. Láti, láti fi gbogbo pàlàpálà, eeh, ìwù nkankan kí nkankan tó lè máa ṣẹlẹ̀ nínú ọkọ̀ kí n má bá ti rà yè dá síi, kí n má tí rà yè gbọ́ depòdepò pé mo fẹ́ dá sí.

Ṣé mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́ ó lè jẹ́ ẹ̀sìn, ó lè jẹ́, ó lè jẹ́ ǹkan kò sí ohun tí ò lè jẹ́. Ó lè jẹ́ ẹ̀sìn, ó lè jẹ́ ǹkan tí àwọn òyìnbó ń pè ní superstition. Àbí ǹkan ní, ẹ̀, bóyá tí mo bá jẹ ẹja, ẹ̀, ǹkan kan máa kúrò lára mi àbí ǹkan kan máa ṣe mí, tàbí tí mo bá ń lo kiní kan, kiní kan máa ṣe mí. Ẹ̀, àwọn nǹkan tó jẹ mọ́ ni. Àmọ́ lórí títí ẹ̀sìn, ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́, òun náà sì ni ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kristẹni. Torí ìgbàgbọ́ àwa èèyàn dúdú ni ẹ̀sìn àbáláyé. Àmọ́ ẹ̀sìn tó ń mi gbà tí mo sì gbàgbọ́ òun ni ẹ̀sìn Kristẹni. Torí nínú ohun gbogbo, òun ni ẹ́, ìgbàgbọ́ tí àwọn òyìnbó mú wá fún wa, ẹ̀sìn tí àwọn òyìnbó mú wá fún wa, ìgbàgbọ́ ni ti Kristẹni. Ó lè ní ìgbàgbọ́ nínú rẹ̀. Mo sì mọ̀ pé Bíbélì ìwé mímọ́ ni. Gbogbo ohun tí Bíbélì sọ òtítọ́ ni àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àti àwọn nǹkan tó sì máa ṣẹlẹ̀. Mo gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí ń ṣe Bíbélì ju ẹ̀sìn àbáláyé wá tí à ń sìn ní ilẹ̀ Áfíríkà kó tó di pé wọ́n mú Kristẹni wá. Àmọ́ ẹ̀sìn tí a lè pè ní atọwọ́dọ́wọ́ tó jẹ́ ẹ̀sìn Kristẹni tó ń mú wá bá wa yìí, ó mú ìtura wá. Bẹ́ẹ̀ ni ó mú ìdáǹdè wá, ó mú òmìnira wá, ó sì mú ìràpadà wá. Nítorí ẹ́ ni mo ṣe gbàgbọ́ nínú ẹ̀sìn Kristẹni pé ẹ̀sìn òtítọ́, ẹ̀sìn tí Ọlọ́run fẹ́, ẹ̀sìn tí Ọlọ́run fi lélẹ̀ òun ni ẹ̀sìn Kristẹni. Nítorí ìdí èyí mi ò ní pè é ní ìgbàgbọ́ atọwọ́dọ́ mọ́ atọwọ́dọ́wọ́ mọ́. Ìgbàgbọ́ gangan, gangan, gangan òun ni ẹ̀sìn Kristẹni.

Ṣe mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ báa tí ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Bíi tó bá jẹ́ ọ̀nà express, kó j'ọ́nà express gan, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró lórí express. Nǹkan tí mo ti ṣe dáadáa láìmọye ìgbà mi kì í ṣe pé mò ń ròó, mo ti ṣẹ́ dáadáa. Mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú lórí express ni o, yálà lórí express ni o tàbí lóríi òpópónà àbí ojú ọ̀nà tí ò kí ń ṣe ibi tí mọ́tò ti lè sáré jùjù jù.

Ṣé mo máa ń rántí àlá mi? Mo máa ń rántí àlá mi àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà. Mo máa ń rántí àlá mi kì í ṣe gbogbo ìgbà. Ìgbà mí tó bá ti rẹ̀ míì. Bóyá iṣẹ́ tí mo ṣé gba, ó gbo mi lára mi. Bóyá iṣẹ́ tí mo ṣé pọ̀ tó ti rẹ̀ mí, tín bá láàlá, mo lè máa rántí. Mo lè máa rántí tín bá làlà o, nírú ìgbà bẹ́ẹ̀. Àmọ́ tó bá jẹ́ pé alàá tí mo lá yẹn pé mo lè láàlá yẹn, mo tají, ẹẹ́n, máa rántí yẹn. Màá rántí yẹn. Tó bá jẹ́ pé mo làlà ó wa bọ́ sí ọwọ́ ídájí, màá rántí. Bọ̀ tó bá jẹ́ ní òru tí mo tún sùn wọra, mó lè rántí tín bá jí, tín bá tají bí mo ṣe láàlá yẹn tán máa rántí. Àmọ́ tí bá tún ti sùn le tí mo tún ti sùn le alà yẹn bẹ́ẹ̀ yẹn, mo lè máa rántí rárárárá. Wọ̀, màá kàn mọ̀ pé mo lá àlá kan àmọ́ mi ò rántí nǹkan tó wà nínú àlá náà. Nítorí ìdí èyí kì í ṣe gbogbo ìgbà ni màá rántí àlá mi. Tí kò sì, tí kì í ṣe nǹkan tó dára bẹ́ẹ̀ lọ.

Ṣé mo ti fún ní ẹ̀jẹ̀ rí? Àbí ṣé mo ti fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí? Mi ò tí ì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí o, kò tí ì ṣẹlẹ̀ rí, kò tí ì ṣẹlẹ̀ rí. Máa ngbọ́ sétí wọ́n ní ẹ̀yàn fún yàn lẹ́jẹ̀, ẹ̀yàn nfún àbúrò, ọmọ, ẹbí àbí ìyàwó lẹ́jẹ̀ bí nǹkan kan, àmọ́ kò tí ì ṣẹlẹ̀ rí. Lótito àti lódodo, mo jẹ́ ẹni tí mo ní ẹ̀jẹ̀ tó pọ̀ lára torí a máa dà mú mi lẹ́ẹ̀kọ̀kan, dé bí pé àwọn dókítà máa sọ fún mi pé kí n lọ dá ẹ́jẹ níbi tí wọ́n ti ń gba ẹ̀jẹ̀ àwọn ènìyàn pé kí n lọ dá ẹ́jẹ níbẹ̀ torí pé ẹ̀jẹ̀ ara mi ti pọ̀ ju, torí ó ń fún emi gan ní wàhálà, a máa dà mí láàmú lẹ́ẹ̀kọ̀kan. Àmọ́ mi ò ṣe rí, mi ò ṣe rí o. Àmọ́ mo mọ̀ pé bó pẹ́ bó yá na, màá sì lọ dá ẹ́jẹ. Mi ò gbàdúrà kí ẹbí mi kankan ní ṣòro tàbí kó ní àìsàn dé bí pé a máa pe àwa ẹbí pé ká wá dá ẹ́jẹ. Ọlọ́run oní jẹ́ kí ó rẹ̀ ṣẹlẹ̀ ṣẹ́bí mi kankan lórúkọ Jésù.

Ṣe mo fẹ́ràn oúnjẹ tó ní ata? Dáadáa, bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tó láta. Mo fẹ́ràn rẹ̀ àmọ́ kì í wa ṣe pé kó wá ta ju ju ju ju bẹ́ẹ̀ lọ o. Ká wá máa yá ata, ká máa yá ata, ká máa mú omi tí kún àti fé ẹ bẹ. Kì í ṣe bẹ́ẹ̀ yàn a mo kó ń jẹ láta, kó rí pé ó láta bẹ́ẹ̀ ni. Kí gbogbo ọpọlọ ẹ jí pé pé pé pé tó bá máa fi jẹ tán kó ti máa làá gùn. Mo máa nífẹ̀ẹ́ sí irú àwọn oúnjẹ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bó tilẹ̀ jẹ́ pé èmi náà ń fúnra mi, mo mọ̀ ná dá mo sì mọ̀ dá dáadáa. Tí ń bá máa se ọbẹ̀ àbí bá fẹ́ dín ọbẹ̀ ata, màá rí pé ata yọ́n bẹ̀ dáadáa kì í ṣe pé tí ó ta jù àmọ́ tí ó láta tí ò ní rín yan láya bẹ́ẹ̀ ni.

Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi gẹ́gẹ́ bí plumber, Oun na ni, àwọn ìṣòro tó jẹ́ pé ó tó rò kò sì tó rò, bí ilẹ̀ gbígbẹ́, ògiri fífọ́, ládà gígùn lọ sókè kó tó le kó tó kan páìpù mọ́ ògiri. Àwọn ilé tó bá jẹ́ bí ilé alájà méjì, ilé alájà mẹ́ta èmi kì í fẹ́ gùn torí ki eyan má bà jà bó lórí ládà. Èmi kì í fẹ́ gùn, màá lọ pe àwọn alábàṣiṣẹ́ ni màá gbà kan wọ́n bá mi ṣe torí mi ò fẹ́ iru àwọn ijanba bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́. Àwọn ìdojúkọ ìṣòro tó wà lẹ́nu iṣẹ́ mi, oun ní, o ní àfi tí ọlọ́run bá ti gbà fún wọn, fún èèyàn tí èèyàn rówó ra àwọn irinṣẹ́, àwọn irinṣẹ́ ìgbàlódé, àwọn irinṣẹ́ ayárábiàsà ìgbàlódé bí welding machine, grinding machine, o láwọn machine oríṣìíríṣìí tó yẹ kí èèyàn ní gẹ́gẹ́ bí plumber àmọ́ owó òhun ní o jẹ́. Mo mọ̀ pé láìpẹ́ láìjìnà gbogbo ẹ na lè mi náà máa padà ní o. Àwọn ìṣòro tí mò ń dojúkọ lẹ́nu iṣẹ́, oun ní àwọn eleyi.